Èmi ò kín ń kọ oúnjẹ, mo fẹ́ràn oúnjẹ. Oúnjẹ tí ìyàwó mi bá ti gbé fún mi ni mo máa ń jẹ. Àmọ́ oúnjẹ ilé tí mo fẹ́ràn jù, àwọn oúnjẹ òkèlè ni mo fẹ́ràn jù. Oúnjẹ òkèlè bí i iyán, bí i sèmó, bí i ẹ̀bà. Mi ò ṣe bẹ́ẹ̀ like ẹ̀bà mọ́, sèmó àti iyán ni mo fẹ́ràn jù. Mi ò, mi ò like àwọn rice, ẹwà, ẹwà tí mo bá ti ẹ máa jẹ ẹwà, mo like kọ́n fi máa ń ṣe mọ́ímọ́í. So mi ò like irú àwọn noodles, àwọn spaghetti yẹn. Oúnjẹ òkèlè ni mo like jù, yeah.

Mo máa ń ka àwọn àdéhùn, mo máa ń ka àwọn àdéhùn torí tí mo bá ti ka wọ́n o máa ń jẹ́ kí n lerí gbogbo àdéhùn tí mo bá ti ṣe. Eléyìí tó yẹ kí n tètè múṣẹ. Maa gbàdúrà ti mi o ba ti lágbára àti se. Màá gbàdúrà kí Ọlọ́run fún mi ní agbára àti le ṣé. So a ti máa ka àdéhùn àti kó àdéhùn kalẹ̀. Ó dà fà.